Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá atàtà, àwọn ohun tí mo máa ń sọ láti fi kí ènìyàn kú oríire pé oríṣiríṣi, ó dá lé lórí ohun tí ẹni náà bá ń ṣe. Tó bá jẹ́ wípé ènìyàn tó bí ọmọ ni, màá kí wípé "ẹ kú ewu ọmọ́" pẹ̀lú àdúrà wípé "Ọlọ́run a wo, Ọlọ́run a dà sí, a kànkún wa, a sìn lọ́wọ́ rere lẹ́yìn". Tó bá jẹ ènìyàn tó ń ṣe ìgbéyàwó ni, má sọ wípé a kú ayọ nà, ilé náà a dùn a l'ayọ, ire nà a bayin kalẹ̀ ọkùnrin àbíró, obìnrin àbíyè. Tó bá sì jẹ́ wípé ẹni tó ń ṣe ìkẹ́kọ̀ọ́ gboyè ni, à á kí wọ́n kú oríire. Àwọn sì ń sọ wípé "Ọlọ́run á pèsè iṣẹ́ alálùbáríkà". Fún ìdí èyí, ó dá lé lórí ohun tí ènìyàn náà bá ń ṣe ló máa sọ ohun ta fẹ́ fi kí ẹni náà kú oríire àti irú àdúrà ta a máa gbà.